Ìbéèrè tó wà lórí fọ́nrán yìí ni, ṣe o fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù? Bẹ́ẹ̀ni, èmi gẹ́gẹ́ bí ẹni kan mo fẹ́ràn ìpàdé lórí fóònù. Mo jẹ́, ìdí tí mo fi sọ wípé mo fẹ́ràn àwọn ìpàdé ori fóònù ni wípé, mo jẹ́ èèyàn tó jẹ́ wípé mi ò fẹ́ràn kí n jáde kí n ṣe wàhálà lọ́pọ̀lọpọ̀. Tí ìpàdé bá ṣe é ṣe lórí fóònù, à, dìdùn inú mi ló máa jẹ́ o, kí n má parọ́. Dìdùn inú mi ni. Tó bá de jẹ́ pé dandan mo gbúdọ̀ lọ ṣe ìpàdé yẹn níta, màá lọ. Ṣùgbọ́n ìpàdé ori fóònù ni mo fẹ́ràn jù. Mo jẹ́ èèyàn tó jẹ́ pé mi ò ní ọ̀rẹ́ púpọ̀. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ tí mo ní, mi ò ń wá wọn lọlé o. Àti ìgbà tí mo ti ṣe ìgbéyàwó, mi ò ń wá èèyàn lọ-- mi sábà ń wá àwọn ọ̀rẹ́ mi lọlé. Àfi tó bá pọndandan, bóyá ó pọndandan kí n lọ kí ẹniyen nikan ni màá wá lọlé. Fóònù ìpàdé, ìgbà mìíràn wà tó jẹ́ pé èmi àti àwọn ọ̀rẹ́ mi gbogbo wa, à jọ kíra wa, ni a jọ ṣe ìpàdé lórí fóònù. Kàkà tí a máa fi jáde, tí a máa ṣẹ̀ ṣe wàhálà jáde, à kórà wa jọ lórí fóònù. A sọ̀rọ̀, a jọ bá ara wa sọ̀rọ̀, a jọ bá ara wa ṣeré. Àwọn ọ̀rẹ́ mi nìkan kọ́ àti alábàáṣiṣẹ́ mi nìkan kọ́ ni mo máa ń bá ṣe ìpàdé lórí fóònù. Mo tún máa ń bá àwọn ẹbí mi ṣe ìpàdé lórí fóònù. Àwọn ẹbí mi mo ti, mo ti e máa ń bá ṣe ìpàdé ori fóònù ju-- èè, mo máa ń bá wọn ṣe ìpàdé fóònù lọ́pọ̀lọpọ̀. Idí ni wípé gbogbo wa ibi ọ̀tọ̀ọ̀tọ̀ la wà. Orílẹ̀-èdè ọ̀tọ̀ọ̀tọ̀ la ń gbé. Àwọn kan wà ní orílẹ̀-èdè Amẹ́ríkà, àwa kan wà ní orílẹ̀-èdè Nàìjíríà níbí. Fún ìdí yẹn, a tì sọ pé a jọ ń ṣe ìpàdé papọ̀ lójúkorojú. Á jẹ́ nǹkan tó máa nira lọ́pọ̀lọpọ̀. Àyàfi tí gbogbo wa bá, ta bá mú ìgbà ta mọ wípé gbogbo wa lè jọ, èè a lè jọ wa papọ̀ káríra wa sójú. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà ìyẹn ò lè ṣe é ṣe. Ta bá ti ná àwọn ìpàdé bẹ́yẹn, ori fóònù la ti máa ṣe ìpàdé. Àgàgà èmi àti àwọn àbúrò mi la jọ máa ń ṣe ìpàdé jù lórí fóònù. A jọ sọ èdun ọkan wa, a jọ sọ nǹkan tá n mú, ta ní lọ́kàn láti jọ ṣe papọ̀. A ṣe ìpàdé yẹn lórí fóònù. Ó dẹ̀ máa ń lọ dédé. Kò dẹ́ni sí wàhálà. Nǹkan táa dẹ́ni lọ́kàn láti ṣe, a yọrí sí rere. Mo fẹ́ràn ìpàdé fóònù lọ́pọ̀lọpọ̀. Ó rọ̀yàn lọ́rùn, kò nira. Kì í ṣe ǹkan tí ó mú wàhálà dání rárá rárá. Bí ìgbà tí èèyàn bá gbéra kúrò nínú ilé lọ ṣe ìpàdé níta. Nǹkan tí ó tún jẹ́, ohun tó tún jẹ́ kí n fẹ́ràn ìpàdé fóònù lọ́pọ̀lọpọ̀ ni wípé bí mo bá ṣe ìpàdé fóònù lọ́wọ́, mo lè máa ṣe ǹkan mi inú ilé. Kí n máa ṣe ǹkan méjì pọ̀ lẹ́ẹ̀kan náà. Mo ń ṣe ìpàdé, mo dẹ̀ tún lè máa tún inú ilé ṣe, mo tún lè máa dáná lọ́wọ́, mo tún lè máa-- ṣá, mọ̀-mọ̀ àṣá máa wá ǹkankan ṣe bí mo bá ṣe ń ṣe ìpàdé yẹn. Kò ní jẹ́ pé, orí ìpàdé yẹn nìkan ni mò ń lo àkókò mi lé lórí. Nǹkan tó jẹ́ kí n tún fẹ́ràn ìpàdé ori fóònù nìyẹn. Kò dabí ìpàdé tó jẹ́ wípé èèyàn á lo àkókò láti gbéra kúrò ní ilé lọ sí ibi tí wọ́n ti fẹ́ ṣe ìpàdé. Tí èèyàn bá tún dé bẹ̀, èèyàn á lo ọ̀pọ̀lọpọ̀ ìgbà ń bẹ̀ orí ìpàdé yẹn nìkan ni èèyàn máa jókòó lé lórí. Èèyàn ò ní lè ṣe ǹkan mi. Èèyàn á tún lo ọ̀pọ̀lọpọ̀ àkókò láti padà sílé. Ṣùgbọ́n tí èèyàn bá ṣe ìpàdé ori fóònù, ó rọrùn bàjẹ́. Kò sí, kò sí pé èèyàn ń fi àkókò ṣòfò. Idí tí ó jẹ́ kí n nífẹ̀ẹ́ ìpàdé ori fóònù nìyẹn. Kò dẹ̀ mú wàhálà dání. Mo lérò wípé mo dáhùn ìbéèrè yìí dáadáa. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀.

Ìbéèrè tó wà lórí fọ́run yìí ni "ṣé o fẹ́ràn oúnjẹ tó ní ata?" Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn oúnjẹ tó ní ata gidigidi gan-an ni. Èmi gẹ́gẹ́ bí ọmọ orílè-èdè Nàìjíríà, mo tún wà jẹ́ ọmọ Yorùbá ataata láti ìlú Òǹdó. Mo fẹ́ràn ata-- mo fẹ́ràn oúnjẹ tó ní ata, tó jẹ́ àwọn oúnjẹ Yorùbá, oúnjẹ abínibí mi. Ẹ̀, bí o ti ń ṣe oúnjẹ Yorùbá nìkan, ṣùgbọ́n àwọn oúnjẹ ta a máa ń jẹ ní orílè-èdè Nàìjíríà, àwa ẹ̀yà oríṣìíríṣìí la wà lórílè-èdè Nàìjíríà, àwa ẹ̀yà Yorùbá, Igbo, àwa Hausa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo lè-- mo máa ń jẹ oúnjẹ Igbo náà, oúnjẹ táwọn Igbo máa ń sè. Àwọn Igbo ò fi bẹ́ẹ̀ jẹ ata, ṣùgbọ́n tí mo bá fẹ́ jẹ ẹ́, màá fi ata sí tèmi kó lè dùn dáradára. Àwọn oúnjẹ wa náà ó jọra. Àdìẹ jọ máa ń jẹ́ papọ̀. À, mo fẹ́ràn oúnjẹ tó láta, àgàgà tí ó bá ṣẹlẹ̀ wípé bí ara mi ò yá, à, mo gbọdọ̀ jẹ ata. Torí tí mo bá jẹ ata yẹn ló máa jẹ́ kí ara mi yá gágá, ó máa jẹ́ kí ara mi tètè yá, ó máa jẹ́ kí oúnjẹ lọ lẹ́nu mi. Mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn oúnjẹ tí ò láta. Oúnjẹ tó láta ni mo fẹ́ràn. Tí èèyàn bá gbé oúnjẹ tí ò láta fún mi, mo lè ríi pé oúnjẹ yẹn jẹ́ oúnjẹ tó máa ń fi ata sè, ṣùgbọ́n ata inú ẹ̀ wá ò ta tó lọ́dọ̀ títè mi. Mo máa gbọn ata díẹ̀ sí ọ kó lè tàá. Àwọn oúnjẹ aláta tí ń jẹ́-- àwọn oúnjẹ, inú oúnjẹ tí mo fẹ́ràn kí ata wà ni àwọn oúnjẹ tó bá yọ̀. Láwọn oúnjẹ tó bá fọ-- tó bá ń yọ bíi ọbẹ̀ ilá, ọbẹ̀ ogbono, èyí tí Yorùbá máa ń pè ní "àpàn," àwọn Igbo ló máa ń pe-- Igbo ló máa ń pè ní ogbono. Mo fẹ́ràn kí ẹran súyà, ẹran súyà náà kó ní ata tàbí ẹran asu. Ẹ̀, mo sá fẹ́ràn àwọn oúnjẹ tó jẹ́ pé màá jẹ, màá mọ̀ pé, à, oúnjẹ yìí ní ata súesúe lẹ́nu títè mi o. Ata máa ń jẹ́ kó jẹ dùn si o. Tí àwọn oúnjẹ kan ò bá láta, ó lè rìn mí láya. Ṣùgbọ́n mo fẹ́ràn ata. Ṣùgbọ́n káta náà wá-- ó láwọn oúnjẹ kan tí mo mú, tí, tí mi ò kí ń fẹ́ kí ata pọ̀ jù nínú ẹ na. Ṣùgbọ́n kó ṣe gérégé, kó máa pọ̀ jù. Ata dára gan-an. Mo fẹ́ràn ata nínú kìlìṣẹ́. À, ata dáa. Ó máa ń-- èmi gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, mi ò rò pé ọ̀sẹ̀ kan le lọ kí ń má fẹ́ ata sẹ́nu. À, tí ì bá jẹ ata láàárín ọ̀sẹ̀ kan, mo máa mọ̀ lára. Mo máa mọ̀ lára niṣẹ́. Mo fẹ́ràn ata. Ata pẹ̀lú àwọn ohun tí mo máa ń fẹ́ràn nínú oúnjẹ tí mo bá ń jẹ. Mi ò fẹ́ràn kí èèyàn má máa jẹ ata lárálára. Àwọn kan wà tí èèyàn bá ju oúnjẹ wọn kò kí n láta lárálára. Ó lè jẹ́ pé bíi, bíi ọbẹ̀ tó yẹ kó ní ata, ìyẹn ò ní rí ata kankan nínú-- ìyẹn ò ní, ẹ̀, rí ata kankan nínú oúnjẹ yẹn. Ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí ẹni kan, mo máa ń jẹ ata dáadáa tí mo bá fẹ́ sè oúnjẹ tó jẹ́ pé èmi nìkan ni màá jẹ́ máa fẹ́ ata sí. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló fẹ́ jẹ oúnjẹ yẹn tí mi ò lè mọ̀ bó ṣe mo máa ta ń jẹ sí, mo lè má fẹ́ ata púpọ̀ sínú oúnjẹ yẹn kó má di wípé èmi nìkan ni màá dà jẹ oúnjẹ mi. So, màá túbọ̀ sọ wípé ata dára lárà gan-an ni. Ata dáa. Àgàgà tí ń bá ní-- tó tútù bá mú mi tàbí mo ní káta, à, oúnjẹ aláta ni mò máa ń fẹ́ràn láti jẹ. Àwọn oúnjẹ aláta, ó tún ní ọbẹ̀ kan ta-- tó máa ń pè ní pepper soup lórílẹ̀-èdè Nàìjíríà, wọ́n máa ń fẹ́ ata sínú ẹ̀. Àwọn kan wà wọ́n á pè é ní pepper soup-- wọ́n á sè ọbẹ̀ yẹn, wọ́n ò ní fẹ́ ata síi. Ṣùgbọ́n ata gangan náà fi ń pilẹ̀ ọbẹ̀ yẹn. Òun ni óunjẹ́ kí wọ́n pè é ní pepper soup. Ẹ̀, gẹ́gẹ́ bí ìbéèrè yìí, "ṣé o fẹ́ràn oúnjẹ tó ní ata?" Èmi gẹ́gẹ́ bí ẹni kan, mo fẹ́ràn oúnjẹ tó ní ata gidigan ni. Mo lè rò wípé mo dáhùn ìbéèrè yìí dáadáa. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀.

Ìbéèrè tó wà lórí fọ́nrán yìí ni, kí ni ètò rẹ fún ìparí ọ̀sẹ̀? Hmmm ìparí ọ̀sẹ̀, mo máa ń fẹ́ràn láti ìparí ọ̀sẹ̀ gangan ni mo máa ń ṣe ètò fún ọ̀sẹ̀ tó ń bọ̀. Mo máa rò pé a kí láwọn ǹkan kan tó yẹ kí ń ṣe lọ́sẹ̀ tó ń bọ̀. Ìparí ọ̀sẹ̀ ni màá ṣe ètò gbogbo ǹkan tó yẹ kí ń ṣe nínú ọ̀sẹ̀ tuntun tí a fẹ́ mú. Nígbà mìíràn ní ìparí ọ̀sẹ̀ mo máa ń tún le ṣe kí ilé wà ní ìmọ́tótó. Àwọn aṣọ mi náà màá wò pé màá gbìyànjú pé kí àwọn aṣọ mi wà ní ìmọ́tótó. Yàtọ̀ sí yẹn, eh gẹ́gẹ́ bí mo ti, mo ti sọ síwájú wípé ìparí ọ̀sẹ̀ ni mo máa ń, eh mo máa ń, mo máa ń ṣe ètò fún ọ̀sẹ̀ tuntun tí a máa mú. Boya ó ní àwọn ibi tí mo fẹ́ lọ ní ọ̀sẹ̀ tuntun tó, ọ̀sẹ̀ tó ń bọ̀. Ìparí ọ̀sẹ̀ yẹn ni màá mú gbogbo àwọn aṣọ, àwọn ǹkan tí mo mọ̀ pé mo máa nílò fún ibi tí mò ń lọ ní ọ̀sẹ̀ tuntun yẹn. Ọ̀sẹ̀ tuntun dè bẹ̀rẹ̀ láti ọjọ́ Sunday. Aṣọ tí màá wọ̀ ní eh ọjọ́, ọjọ́ ọ̀sẹ̀ tó ń pè ní ọjọ́ Sunday lo ilé ìjọsìn torí Kristẹni ni mí. Onígbàgbọ́ nínú Jésù Kristi ni mí. Màá ìparí ọ̀sẹ̀ ni màá mú àwọn aṣọ yẹn jáde àti bàtà o àti àpò ọwọ́ tí màá wọ̀. Ìparí ọ̀sẹ̀ ni màá mú jáde gbogbo ǹkan tí màá mọ̀ pé mo nílò ìparí ọ̀sẹ̀ ni màá ṣe. Tí n bá máa lọ sọ́jà ní, nínú ọ̀sẹ̀ tuntun tí a fẹ́ mú. Mi ò n sábà lọ sọ́jà ní ìparí ọ̀sẹ̀. Ẹ̀kọ̀kan ni mo máa ń lọ sọ́jà ní ìparí ọ̀sẹ̀. Tó bá ṣẹlẹ̀ wípé àwọn ǹkan, mo nílò àwọn ǹkan kan ní pajawiri tí mi ò dẹ̀ ní àwọn ǹkan yẹn nílé ni mo máa ń sábà lọ sí ọjà ní ìparí ọ̀sẹ̀. Tó bá wá ṣẹlẹ̀ pé mi ò lọ sí ọjà ní ìparí ọ̀sẹ̀, màá fi àkókò yẹn màá fi, màá fi ṣe etó gbogbo ǹkan tí màá rà sínú ilé ní ọ̀sẹ̀ tuntun tí a máa mú. Bí mo ṣe máa ń ṣe ni yẹn. Ní ìparí ọ̀sẹ̀ náà nígbà mìíràn, gẹ́gẹ́ bí mo sọ pé ìparí ọ̀sẹ̀ ni màá ṣe ìmọ́tótó. Mo máa, mo lè mú irun mi náà kí n fọ́ tàbí kí n dìi. Kemi náà fúnra mi kí n wà ní mímọ́ tóni, tóni, tóni. Ìparí ọ̀sẹ̀ náà ni mo máa ń rántí láti pe àwọn ènìyàn tí mi ò ráyé pé níbẹ̀rẹ̀ ọ̀sẹ̀. Torí ìgbà mìíràn ní ìparí ọ̀sẹ̀ mo máa ń fi ń sinmi. Mo máa sinmi mo lè wo eh àwọn eré orí ìtàgé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tó bá láwọn tí mi ò pè gẹ́gẹ́ bí mo ti, mo ṣe sọ síwájú, màá mú ẹ̀rọ ìbánisọ, ìbánisọ̀rọ̀ mi, màá pè wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan. Màá béèrè àlàáfíà wọn, àwọn èèyàn bí ọ̀rẹ́ bíi àwọn ọ̀rẹ́ mi àwọn, àwọn ẹbí mi. Ìparí ọ̀sẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà máa ń ráyè láti gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ́n láti bá ènìyàn sọ̀rọ̀. Ara ǹkan tí mo máa ń ṣe ní ìparí ọ̀sẹ̀ náà ni yẹn. Eh kí ni mo tún máa ń ṣe ní ìparí ọ̀sẹ̀ náà? Hmmm ìgbà mìíràn ní ìparí ọ̀sẹ̀ mo máa ń ṣe ọbẹ̀. Mo jẹ́ ènìyàn kan tó jẹ́ wípé mi ò fẹ́ràn kí ń ṣe oúnjẹ kélekéle. Kí n má tiẹ̀ sọ pé mo máa ń ṣe ọbẹ̀, mo máa ń ṣe oúnjẹ ní ìparí ọ̀sẹ̀. Mi ò fẹ́ràn láti máa ṣe oúnjẹ kélekéle. Mo lè ṣe ọbẹ̀ eh ìkòkò ọbẹ̀ ńlá kí n sè é tán kí n gbe sí inú ẹ̀rọ tó máa ń mú oúnjẹ tutù. Kí n ṣe ọbẹ̀ kí n sè ìrẹsì, màá sè síbẹ̀. Ìdí tí mo dẹ̀ máa ń sè lọ́pọ̀lọpọ̀ síbẹ̀ ni wípé, so that ehm eh tá bá bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tuntun èèyàn a lè mú oúnjẹ níbẹ̀. Kò ní jẹ́ gbogbo ìgbà ni màá máa dáná ní kélekéle. Àwọn ǹkan tí mo máa ń ṣe ní ìparí ọ̀sẹ̀ ni mo sọ wọ́n yẹn. Mo lérò wípé mo dá àwọn ìbéèrè yìí dáadáa. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀.

Ìbéèrè tí ó wà lórí fọ́nrán yì "ṣé o ní aṣọ òtútù?" Bẹ́ẹ̀ni, èmi gẹ́gẹ́ bí ẹni kan, mo ní aṣọ òtútù. Àwọn aṣọ òtútù tí mo dè níwọ̀n yì a, mo lè máa wọ̀ ọ́ ní, fún bí oṣù mẹ́fà sí oṣù méje. Nítorí ìlú tí mo wà, òtútù ò máa ń sábà mú. Orílẹ̀-èdè Nàìjíríà ni mo wà. Òtútù, tó jo bá rọ̀ n gbá mi gan kì ṣe pé ó máa mú òtútù rẹ̀ pẹtẹ́ wá, kì mú òtútù rẹ̀ pẹtẹ́ wá. Ó lè ṣẹlẹ̀ kojo wọ́n máa rọwọ́ kí èèyàn máa wọ aṣọ òtútù lọ titi, ò kí ẹ̀yàn kó wọ aṣọ alápá gí-- alápá gígan. Ìgbà tí mo máa ń sábà wọ aṣọ òtútù ni ìgbà oyẹ́. Tó yẹ máa mú tí gbogbo èèyàn máa mọ̀ pé a, òtútù ọyẹ́ yi pọ̀ o. Ṣùgbọ́n tí ó ba-- tó yẹ ọba tí mú, tàbí ọyẹ́ lè mú ìgbà mìíràn, kó de ṣẹlẹ̀ wípé, ọyẹ́ lè mú, ó máa mú jù. Tí ó bá ti mú jù, mi ò ní wọ aṣọ òtútù. Mo dè àwọn aṣọ òtútù tó dẹ̀ wà ń ta ń sìn, a, ọ̀pọ̀lọpọ̀ wọn rẹwà. Ṣùgbọ́n kò ṣe é wọ̀ tó òtútù ọba ti mú. Àìjẹ́bẹ́, òru ló máa ṣe olúwa rẹ̀ léṣe. Mo fẹ́ràn aṣọ òtútù tí òtútù bá mú. Ṣùgbọ́n tí òtútù ò bá ti mú, tó jẹ́ pé òru ló mú, mi ò ní wọ aṣọ òtútù. Aṣọ òtútù tí mo ní, a tó, a tó bi mẹ́rin tàbí mẹ́ta. Ṣùgbọ́n ìkannu ẹ̀ ni mo fẹ́ràn jù lọ. A, aṣọ òtútù yẹn ọkọ mi ló ra fún mi nígbà tọkọ mi lọ sí òkè òkun. A, aṣọ yẹn máa wá wù mí wọ̀ pé a, mo fẹ́ wọ aṣọ òtútù yìí torí ó rẹwà. Ṣùgbọ́n mi ò lè wọ̀ ọ́ nínú oru. Ó wá ṣẹlẹ̀ wípé, à mọ ní, mo ní láti rí do dókítà nígbà kan, dókítà èyín. So ní ilé, ní ilé ìwòsàn tí mo ti máa lọ rí dókítà yẹn, wọ́n máa ń lo ẹ̀rọ tó máa ń mú afẹ́fẹ́ tutù, a, tó yìnbo pe, táwọn oloyìnbo n pe ní èsì. A, ẹ̀rọ yẹn tutù tó jẹ́ wípé tí má de ti lọ bẹ́yẹn torí ẹ̀ẹ̀kan kan mo lọ, mo lọ ní ọ̀pọ̀lọp-- mo sá lọ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà láti lọ rí dókítà yẹn. Aro de máa ń pọ̀ níbẹ̀. Ìgbà mìíràn kó tó kan mí, mo lè ti dé bẹ̀ láti ibi ago mẹ́wàá kó jẹ́ pé ibi ago mẹ́rin, màá tó ráyè rí dókítà. Tí mo bá jòkó sí yàrá ibi-- yàrá ìgbàlejò, yàrá ìgbàlejò ilé ìwòsàn náà, òtútù a, a, ẹ̀rọ a, ẹ̀rọ tó máa ń mú afẹ́fẹ́ tutù tó wà níbẹ̀ a, ó ti máa ń tutù jù. Bí mo ṣe rò ó lọ́jọ́ kan ní bá a, ṣe bí mo ní aṣọ òtútù kan tó rẹwà. A, ó da pé màá mú ọjọ́ tí mo wọ̀ ọ́ lọ báyìí. A, inú mi dùn. Asiko yẹn ò ń ṣe àsìkò òtútù, ṣùgbọ́n ẹ̀rọ, ẹ̀rọ amúlé tutù tó wà ní ilé ìwòsàn yẹn ó ti tutù jù. Mo ní láti wọ aṣọ òtútù. Ó dẹ̀ wá bá mi lára, mo bí mo ṣe wọ̀ ọ́. Inú mi dùn torí ó ti pẹ́ tí mo ti fẹ́ wọ aṣọ òtútù yẹn tí mi ò rí bí wọ̀ ọ́ lọ. Ṣùgbọ́n lọ́jọ́ yẹn, mo wọ̀ ọ́, inú mi dùn dára dára. Ó dẹ̀, ó dẹ̀ yẹ mí, ó yọ lára mi. Ó jẹ́ kí n rẹwà sí ní ọjọ́ náà. Àwọn aṣọ òtútù mi tókù tí mo ní sílé, àwọn yẹn wọ́n ṣe tuntun. Wọ́n ti, wọ́n ti ki ṣe aṣọ tuntun. Wọ́n wà níbẹ̀. Tó bá dẹ̀ ṣe ìlẹ̀ pé òtútù mú lọ́jọ́ kan, hun, màá mú wọn jáde, màá wọ̀ wọn. Gẹ́gẹ́ bí ìbéèrè yí "ṣé o ní aṣọ òtútù?" Bẹ́ẹ̀ni o, èmi mo ní aṣọ òtútù. Mo ní aṣọ òtútù nínú ilé. Mo nílò wípé mo dá òun ìbéèrè dáadáa. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀.

Ìbéèrè tí ó wà lórí fọ́nrán yìí ni, ṣe o máa ń wọ ìbọ̀wọ́? À, ẹ́mi ò kí ń wọ ìbọ̀wọ́ o. Ìgbà tí-- n-mo máa ń wọ, óké. Ìbọ̀wọ́ pé oríṣìíríṣìí, ṣùgbọ́n ìbọ̀wọ́ tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ ni ìbọ̀wọ́ aláṣọ. Bí èèyàn múra tán, èèyàn wọ ìbọ̀wọ́ sí i. Mi ò múra kí n wọ ìbọ̀wọ́ o. Ṣùgbọ́n ìbọ̀wọ́ tí mo máa ń sábà wọ nínú ilé ni ìbọ̀wọ́ tí èèyàn máa ń wọ sọ́wọ́, tó dàbí ìbọ̀wọ́ rọ́bà. Ìbọ̀wọ́ rọ́bà ni. Bo yà mo fẹ́ fi ọṣẹ sírun mi kí irun mi lè nà, kó lè rẹwà. Mo fẹ́ fi ọṣẹ tó ń pè ní relaxer sí irun mi, mo máa wọ ìbọ̀wọ́ kí kẹ́míkà inú ọṣẹ yẹn kó má bá bàa ọwọ́ mi jẹ́. Ìdí kini tí mo máa ń fi wọ ìbọ̀wọ́ nìyẹn. Bí à náà, bí à mo fẹ́ fọ ǹkan nínú ilé tí ó jẹ́ pé bí à ibi tí mo ti fẹ́ fọ ǹkan ẹ́ mi fẹ́ kí ibẹ̀ ǹkan yẹn kan ọwọ́ mi, boyà bí inú ilé ìgbọ̀nsẹ̀, mo fẹ́ ṣe nǹkan kan bẹ̀, òwó mi ò dẹ́, mi ò ṣe fẹ́ kọ́wọ́ mi kan o mi tó wà nínú, tọ́ílẹ́ẹ̀tì, mo lè wọ ìbọ̀wọ́. Kíni tó máa ń mú mi wọ ìbọ̀wọ́? Ẹ̀hẹ̀n. Mo tún ní ìbọ̀wọ́ kan tí mo máa ń lò nínú ilé ìdáná. Mo máa ń sábà ń lò ó tí n bá ń ṣe-- tí bá ń bake. Ǹkan táwọn òyìnbó máa ń pè ní bake nínú, oven, mo máa wọ sọ́wọ́ kí iná tó ń jáde nínú oven yẹn kó má bá jó mi ní ọwọ́, tàbí ǹkan tí mo bá fẹ́ gbé jáde nínú oven yẹn kó má bá jó mi ní ọwọ́, mo máa wọ ìbọ̀wọ́ tó wà fún ilé ìdáná. Ìgbà-- ṣùgbọ́n ìbọ̀wọ́ aláṣọ, à, ìgbà tí mo wọ̀ ọ́ gbẹ̀yìn, ìgbà tí mo wà lọ́mọdé o, táa máa ń, ìgbà yẹn la máa ń, la máa ń rìn, a máa ń rìn bí ológun. Nígbà tí mo wà ní, ilé ìwé gíga, tó ń pè ní March Past, tó ń p-- táa máa ń rìn bí ológun. I rìn bí ológun yẹn náà ń pè ní March Past. Tábá ti ń ṣeré ìdárayá, wọ́n máa ya awa kan sóto, táa máa rìn bí ológun. Ìgbà tí mo dẹ̀ lọ́dún yẹn, à, mo wà níbí ọmọ ọdún mọ́kànlá. Ọmọ ọdún mọ́kànlá. Ìgbà yẹn mo lè sọ wípé mo wọ ìbọ̀wọ́ gbẹ̀yìn. Láti ìgbà yẹn, à, mi ò wọ ìbọ̀wọ́ o. Mi ò wọ ìbọ̀wọ́. Ìgbà tí mo ti rántí pé mo wọ ìbọ̀wọ́ ni ìgbà tí mo ṣe ọmọ ìyàwó fún ẹ̀gbọ́n mi kan tó ń, ẹ̀gbọ́n mi kan tó ń ṣe ayẹyẹ ìgbéyàwó. Ní ọdún yẹn, mo máa wà níbí ọmọ ọdún mẹ́fa sí méje. Aṣọ tí wọ́n wọ̀ fún mi gẹ́gẹ́ bí ọmọ ìyàwó, ìbọ̀wọ́ pẹ̀lú aṣọ yẹn. Mo ní láti wọ ìbọ̀wọ́ yẹn sí aṣọ yẹn. Yàtọ̀ sí yẹn, yàtọ̀ sí àwọn ìdí tí mo fi wọ ìbọ̀wọ́ wọ̀nyí, mi ò rántí pé mo tún wọ ìbọ̀wọ́ yàtọ̀ sí ìyen. Ìbọ̀wọ́ tí mo ṣá máa ń wọ nínú ilé bí à mo fẹ́ ṣe irun mi, mo, mi ò fẹ́ kí kẹ́míkà wọ ọwọ́ mi. Ìbọ̀wọ́ rọ́bà. Yàtọ̀ sí ìbọ̀wọ́ rọ́bà ẹ́, tí mo mọ̀ bóòún àti ìbọ̀wọ́ ilé ìdáná, mi ò wa rántí pé mo tún wọ ìbọ̀wọ́ kankan lẹ́yìn ìyẹn o. Mi ò rántí. Kò tí è sí nínú ìmú ra mi rárá kí n múra kí n wọ ìbọ̀wọ́ sọ́wọ́. Kí n mo fẹ́ wọ ìbọ̀wọ́ fún? Nítorí wípé ìlú tí mo wà, ìlú tó mú, tí óru má ti-- óru má, ìlú tí óru ti má ń mú ni, kò sí ìdí tí mi o yẹ kí n fi wọ ìbọ̀wọ́. Òtutun mú nínú, ní ìlú tí mo wà tí ń bá wọ̀ bí ìgbà tí mo kò fẹ́ dá óru mú ara mi ni. Mo lérò wípé mo dáhùn ìbéèrè yìí dáadáa. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀.

Ìbéèrè tó wà lórí fọ́nrán yìí ni, orin wo ni o fẹ́ràn jù? Ìgbà tí mò ń dàgbà, àwọn orin tí mo fẹ́ràn jù nígbà yẹn, ó jẹ́ àwọn orin tó jẹ́ wípé, ah, àwọn orin tí máa jó tó máa jẹ́ kí n lè jó dáadáa, ti inú mi á dùn gẹ́gẹ́ bí ọmọ kékeré. Ah, orin bí ijó, àwọn orin tó jẹ́ pé ó lè mú èèyàn jó jó jó jó jó ni mo máa ń fẹ́ràn nígbà yẹn. Tí ti dí sì ń, mi ò-- ṣùgbọ́n ní ìsìn tí mo ti dàgbà, àwọn orin tí mo fẹ́ràn kò, kò dàbí tẹ́lẹ̀ mọ́. Wọ́n-- nísìń mo máa ń fẹ́ràn àwọn orin tí ó ní, tó mú, tó mú orí pípé wá, orin ọlọ́gbọ́n, orin tí màá kọ́, tí inú mi, tí màá rí ọgbọ́n kan nínú ẹ̀. Irú àwọn orin yìí mo máa ń fẹ́ràn nísìń. Ṣùgbọ́n láti kékeré mi, mi ò fẹ́ràn àwọn orin tó máa ma jẹ́ àwọn orin jẹ̀lẹ́ńkẹ́, àwọn orin tá máa mú mi ronú. Ah, títí tí mo fi dàgbà gan, mi ò fẹ́. Àwọn orin tó máa máa mú mi ronú, mi ò fẹ́. Orin tó máa máa fún mi láyọ̀ nìkan ni mo fẹ́ àti orin tí ó máa mú ọgbọ́n wá tó máa jẹ́ kí n ro àròjinlẹ̀. Irú àwọn orin bẹ́ẹ̀ ni mo máa ń gbọ́. Lọ́wọ́lọ́wọ́ báyìí, orin tí mo fẹ́ràn jù ni orin kan ta máa ń kọ ní ilé ìjọsìn. Orin yẹn lọ bí, ó lọ báyìí. Olórin náà sọ wípé, "Mo dúpẹ́ pé mo rí àánú gbà. Mo dúpẹ́ pé mo rí àánú gbà torí kì í ṣe gbogbo ènìyàn ló rí àánú gbà." Mi ò mọ ẹni tó kọ orin yìí o ṣùgbọ́n orin tó dára ni. Orin yẹn sọ wípé ó jẹ́ kí n ní ọkàn ìdúpẹ́. Ó jẹ́ kí n mo wípé, mì bá máa la oríṣìríṣì ǹnkan kọjá ṣùgbọ́n mò ṣì rí àánú gbà. Ìwọ̀nba tí mo wà láyé, bí mo ṣe wà láyé, àánú ni mo rí gbà. Ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ mi ló ti kú. Ọ̀pọ̀lẹ́, ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ mi ló wà ní orí ìdúbulẹ̀ àìsàn. Ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ mi ló wà lẹ́wọ̀n. Ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ mi la ń wà lọ́dọ̀ àwọn agbẹ́nipa táwọn èèyàn wọ́n tì ẹ̀ mọ ibí tọ́n wà. Mò ń jáde mò ń wọlé làlàáfíà àánú ni mo rí gbà lọ́wọ́ Ọlọ́run. Ó sì, bí, bí mo ti ń la oríṣìríṣí kọjá, mò sì dúpẹ́. Mo ní ọkàn láti dúpẹ́ pé mo rí àánú gbà lọ́wọ́ Ọlọ́run. Ǹnkan tí orin yẹn sọ nìyẹn. Inú mi dè máa ń dùn tí n bá ti ń kọ́. Lọ́wọ́lọ́wọ́ yìí, orin tí mo fẹ́ràn jù nìyẹn o. Orin tí mo fẹ́ràn jù nìyẹn wípé, mo dúpẹ́ mo rí àánú gbà lọ́wọ́ Ọlọ́run. Lẹ́yìn orin yẹn mi wá mo orin mìí tí mo fẹ́ràn jù. Mo lè gbọ́ orin mìí ó kó dùn létí. Ǹnkan ní, ah orin e dára, ibẹ̀ ló tàn sí. Kì í ṣe wípé orin yẹn ni mo fẹ́ràn jù. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú, orin ko orin tó bá máa bà mí lọ́kàn jẹ, mi ò fẹ́ gbọ́. Bí kò ṣe orin tó máa máa fún mi ní ayọ̀ ní gbogbo ìgbà. Irú àwọn orin yẹn ni mo fẹ́, ni mo ní ìfẹ́ sí. Mi ò fẹ́ orin ìbànújẹ́. Mi ò fẹ́ orin tá máa mú mi ronú. Orin tí ó máa máa mú inú mi dùn, tí ó máa mú mi máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo wà láyé, wípé ìrètí mi wà lọ́dọ̀ Ọlọ́run, pé mo máa ṣerere ní ilẹ̀ ayé. Irú àwọn orin tí mo fẹ́ràn láti máa gbọ́ ni. Ìgbà mìíràn náà, mo fẹ́ràn àwọn orin tí màá gbọ́ náà tí màá le jó sí, orin inú dídùn tó máa mú ínú mi yá. Mo fẹ́ràn irú àwọn orin yẹn. Fún ìdí èyí, mo lérò pé pé mo dáhùn ìbéèrè yìí dáadáa. Orin tí mo fẹ́ràn jù ni mo ti dáhùn. Ẹ ṣé o lọ́pọ̀lọpọ̀.

Ìbéèrè tó wà lórí fonran yìí ni, nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé ìkàwé? Hmm, ìbéèrè ńlá ni ìbéèrè yìí o. Nígbà tí mo kẹ́yìn lọ sí ilé ìkàwé gbẹ̀yìn, ah! Ǹjẹ́ kò tì ní tó bí ọdún mẹ́wàá sẹ́yìn ṣá, pé ọdún mẹ́wàá àbí ọdún mẹ́jọ, láàrín ọdún mẹ́jọ sí ọdún mẹ́wàá sẹ́yìn. Ìgbà yen ni mo wà ní, mo ń ṣe, eh, masters ní, eh, eh, ilé ìwé yunifásítì ní ọdún yẹn. Ìgbà yẹn gan-an tí mo lọ yẹn, mi ò rò pé mo lọ kà-- mi ò rántí boya mo lọ kàwé ńbẹ. Boya mo wá eeyan gan lọ ibẹ ni. Ìgbà tí mo really mo pé mo máa ń lọ ilé ìkàwé ni ìgbà tí mo ṣẹ̀ṣẹ̀ wọ yunifásítì tí mo wà ní undergraduate. Ìgbà yẹn ni mo máa ń lọ ilé ìkàwé. Tí, tí n bá ti fẹ́ gbáradì fún, eh, ìdánwò, mo máa n lọ bẹ lọ kàwé. Tàbí bóyá, àṣ-- eh, torí ilé ìkàwé yẹn kò jìnnà sí faculty wa ní yunifásítì tí mo wà. Boyá ó ṣẹlẹ̀ wípé a ní, ehm, boya a ní, boya wakáàti kan tàbí méjì wà láàrín àwọn kọ́ọ̀sì toyẹ ká ṣe ní ọjọ́ yẹn, màá gba ilé ìkàwé lọ. Bí mi o ti e kàwé púpọ̀, màá kan ká, màá ṣi, màá ka fẹ́ẹ́rẹ́fẹ́. Ìgbà yẹn mo máa ń sábà ń lọ ilé ìkàwé. Ṣùgbọ́n ìgbà tí mo wá ń ṣe masters mi, ó wá ṣẹlẹ̀ wípé mò ń dàgbé. Nígbà náà, mo máa ń wò wípé báwo màá ṣe mò ń dàgbé inú ilé, kò sí ẹni tó ń dì mi lọ́wọ́. Kí ni ìdí tí màá fi wá gbéra? Sọ pé mò ń lọ ilé ìkàwé nígbà tí inú ilé mi ò rọrùn fún mi láti kàwé nínú ẹ̀. Fún ìdí yẹn, mi o n lọ ilé ìkàwé o. Àwọn ọmọ kíláàsì mi lá-- nígbà yẹn wá ń pè mí, "àh! Ọ̀rẹ́ mi ò tí ì ń wá ilé ìkàwé." Mi ò ń wá. Nígbà yẹn tí mò ń ṣe masters, boya bii ọdún mẹ́jọ mẹ́wàá sẹ́yìn ni, mi ò ń lọ ilé ìkàwé. Mi ò ń lọ. Màá kàwé nínú yàrá mi. A dé yè mí yékéyéké. Kò sí eeyan tó ń dà mí láàmú. Tèmi ojú kí ń jí, kí ń jẹun, kí ń jẹ gbéwe mi kí ń kà. Mo ti e máa ń riro wipé, gbigbéra láti ilé lọ ilé, eh, ìkàwé yẹn gan kò ní jẹ́ kí ìwé yẹn wọrí. Ìdí ni wípé ilé tí mò ń gbé nígbà yẹn ó jìnnà sí yunifásítì tí mo wà. Ǹjẹ́ kò jìnnà, kò jìnnà púpọ̀, ṣùgbọ́n ó jìnnà díẹ̀. Mo máa n wò wípé báwo ni màá wa ṣe gbéra. Màá, màá fi àkókò ṣòfò. Màá tún fi owó, owó ọkọ̀ tí màá wọ̀ lọ bẹ màá tún fi ṣòfò torí pé mo fẹ́ lọ kàwé, torí pé mo fẹ́ lọ kàwé. Kí ló de tí mi o wa jí láàárọ̀ kí ń fọyín mi, kí ń wẹ̀, kí ń gbéwe mi, kí ń kà nínú ilé mi. Fún ìdí yẹn mii lọ ilé ìkàwé o. Torí náà ó ti pẹ́ pẹ́ pẹ́ pẹ́ tí mo lọ ilé ìkàwé. Mi ò ń lọ. Nísìń tí mi ò sí níi ní ilé ẹ̀kọ́ yunifásítì mọ, mi ò rí, mi ò rí ìdí tí ó máa jẹ́ kí n lọ ilé ìkàwé. Tó bá ní ìwé kankan tí mo fẹ́ kà màá kà á nínú ilé mi nibií. Kò sí ẹni tó ń dì mi lọ́wọ́. Mo ti ẹ́ máa ń gbọ́ wípé àwọn ilé ìkàwé kan wà ní orílẹ̀èdè Èkó, à ní ìlú Èkó. Pe awon ilé ìkàwé kan wà níbí kan tí eeyàn lè lọ. Ah! Mo kan máa ń wò wípé, kò sí nǹkan tí mò ń wá. Bí mo ń wá ìwé kan, mo lè ra lóri íńtánẹ́ẹ̀tì. Kan, káwọn tó ń tà ki won wá gbé fún mi nílé. Mi ò ní ìdí kankan láti lọ sí ilé ìkàwé. Ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ wípé boya mo ṣii mo padà sí ilé ẹ̀kọ́ oo fún ìdí kan tàbí èkejì, mo lè lọ ilé ìkàwé. Ṣùgbọ́n lọ́wọ́ lọ́wọ́ báyìí mi ò ní-- kò sí nǹkan tó, tó pa èmi àti ilé ìkàwé pọ̀ lọ́wọ́, lọ́wọ́ tí mo wà yìí. Mo lè rò wípé mo dáhun ìbéèrè yìí dáadáa. Ẹ ṣé lọ́pọ̀lọ́pọ̀.

Ìbéèrè tó wà lórí fọ́nrán yìí ni, gíga tó ga ó tóo. Mo jẹ́ èèyàn tó ga lọ́pọ̀lọpọ̀, gẹ́gẹ́ bí obìnrin, èèyàn gíga ni mí. Ṣùgbọ́n, mo mọ̀ pé mi ò ga tó ìwọ̀n ẹsẹ̀ mẹ́fà o. Ṣùgbọ́n mo ga, mo ga ju ọ̀pọ̀lọpọ̀ obìnrin ẹgbẹ́ mi lọ. Bẹ́ẹ̀ ni. Àti kékeré, bẹ́ẹ̀ ni mo ti ga. Kòsi, nígbà tí mo wà kékeré, mi lè wà láàárín àwọn ẹgbẹ́ mi bó jẹ́ mi wọ́n kúrú jù, tàbí bóyá gíga mi papọ̀ mọ́ gíga àwọn tó kú rárá. Ẹ̀yàn gíga ni mí láti kékeré. Ṣùgbọ́n mo mọ̀ pé mi ò ga tó ìwọ̀n ẹsẹ̀ bàtà mẹ́fà o. Ṣùgbọ́n mo mọ̀ pé ó máa sún mọ́, gíga mi máa sún mọ́. Ó máa sún mọ́, èèyàn gíga ni mí. Kòsí, kí àwọn èèyàn rí mi kó ní, wọ́n ṣà máa ń, mo fẹ́ràn gíga rẹ o. kí n má wa parọ́. Ìgbà tí mo wà kékeré, mi ò fẹ́ràn bí mo ṣe ga o. Torí wípé ní ojú mi, mo máa ń ríra mi wípé, bí mo ṣe ga yìí. Àwọn èèyàn máa mọ̀ pé mo dàgbà jù bí mo ṣe wà lọ. Ṣùgbọ́n, mi ò mọ̀ pé kó rí bẹ́ẹ̀. Ẹ̀yàn lè ga, ojú rẹ̀ ló máa jẹ́ kí ẹ mọ̀ wípé ọmọdé lẹ̀ni yìí tàbí àgbà lẹ̀ni yìí. Ṣùgbọ́n, èmi nígbà yẹn mo rò pé gíga làgbà. Tó bá ṣẹlẹ̀ wípé bóyá ọmọdé ẹgbẹ́ mi ń sìn, bóyá ọmọdé ẹgbẹ́ mi ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí, tí ń bá lọ bẹ́ẹ̀ ojú máa ń tì mí. Ó máa ń sábà ṣẹlẹ̀ pé èmi mo ga jù níbẹ̀. Màma rò wípé, ṣe àwọn èèyàn ni máa wò wípé, àgbàya lọ́mọ yìí tó ń wá sí ayẹyẹ ọjọ́ ìbí ọmọ kékeré. Ṣùgbọ́n mi ò lọ́jọ́ lórí, mo kàn ga ni. Ìgbà tí mo wá wọ ilé ẹ̀kọ́ gíga, ó láwọn, ọmọbìnrin méjì kan. Senior mi lọ́ jẹ́, wọ́n dàgbà jù mí lọ ní ilé ẹ̀kọ́ nígbà ẹ́. Àwọn eyìí tóo ga fíòfíò o, wọ́n máa ga ju ìwọ̀n ẹsẹ̀ bàtà mẹ́fà lọ. Obìnrin dẹ̀ ni wọ́n. Màá wà máa wò pé, màá wa sọ fúnra mi pé, "Ṣé tí mo bá dàgbà tó àwọn ọmọbìnrin méjì yìí, bí màá ṣe ga fíòfíò ni. Igi tó dẹ̀ jẹ́ kí n rò bẹ́ẹ̀ ni wípé. Mo tètè ga gan gbà yàn." Tí ìyá mi bá raṣọ fún mi, kí n tó wo díẹ̀ báyìí, ó ti fo mi. Mo ò ga. Mo wà rò wípé, bí mo ṣe ń ga lọ. Màá ga tó wọn ọmọ obìnrin méjì yìí o, ṣùgbọ́n ó wá ṣẹlẹ̀ wípé, bóyá ìgbà tí mo dé, bí tí mo tó bí ọmọ ọdún méjìlá, gíga mi wá kò yá bí tẹ́lẹ̀ mọ́. Mo wá rárá ga díẹ̀díẹ̀. Ṣùgbọ́n, ìgbà tí mo wà kékeré yẹn. Bóyá oṣoṣù gan ni mò ń ga ni, kó ti ẹ yẹmi. Ṣùgbọ́n mo wá rárá ga díẹ̀díẹ̀. Mo lè sọ pé bóyá ìgbà tí mo ti wọ bí ọmọ ọdún mẹ́rindínlógún, mi ò rò pé mo fi bẹ́ẹ̀ ga mọ́ láti báyìí. Kí n má parọ́. Mi ò rò bẹ́ẹ̀. Bóyá ìgbà tí mo ti wọ bí ọmọ ọdún mẹ́rindínlógún yẹn, mi ò rò pé mo fi bẹ́ẹ̀ ga mọ́ láti báyìí. Ṣùgbọ́n tó bá pé ọwọ́ tí mo gbé bí mo ṣe ń ga bọ̀ láti kékeré mo ṣe ń ga lọ, mi ò ní lè wọ inú ilẹ̀ kún. Ìgbà yẹn, nílé wa láàárín àwọn ọmọ, èmi ni mo ga jù. Ṣùgbọ́n, nísìnyí ó wá ṣẹlẹ̀ wípé gbogbo àwọn àbúrò mi ti wá ga ju mi lọ. Ìgbà yẹn wọ́n máa ń wò mí lókèloke ni, àwọn èèyàn gan máa ń bi bàbá mi pé, "Kí lẹ̀ ń fún àwọn ọmọ yìí jẹ tó fi ń ga báyìí?" Ṣùgbọ́n èèyàn gíga ni bàbá mi àti ìyá mi. Ǹkan tó jẹ́ kí n ga níyẹn. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìsìn tí mo ti wá dàgbà, ní mo ṣe wá fẹ́ràn bí mo ṣe ga tí mi ò ṣe èèyàn kúkúrú. Ìgbà tí mo wà kékeré, ó máa ń wù mí kí n jẹ́ èèyàn kúkúrú. Ṣùgbọ́n ìgbà tí mo dàgbà, mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mi ò ṣe èèyàn kúkúrú. Mo lérò wípé mo dá ìbéèrè yìí dáadáa. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀.